Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Nǹkan tí mo máa ń ṣe tó máa ń take time mi tó jẹ́ pé mi ò ní máa ní pé, bóyá nǹkan yẹn ò tíì dé tàbí ènìyàn ò tí dé. So, tí bá ti dúró báyẹn, má ti dúró de nǹkan, báyẹn ó dúró de èèyàn, mo máa ń sábà tẹ fóònù mi. So, mo máa ń sábà wà busy tàbí kí n wá nǹkan tí mo ti ṣe tó jẹ́ pé ó yẹ kí n ṣe kí n tó, kí n tó rìn kàn yẹn. So màá ti ṣe, màá ti ṣe gbogbo rẹ̀ tàbí kí n máa pè, tàbí kí n, kí n, kí n sọ fún ènìyàn pé kó yára o. Ọ, ọ, ọ gbogbo, ọ gbogbo nǹkan tí mo, tí mo ní, so gbogbo ìyẹn náà mo máa need láti, láti, láti máa, máa ṣe kí nǹkan yẹn kó tó dé. So màá ti máa, máa wà wá nǹkan tó, tó máa jẹ́ kí n wà very, very busy tó jẹ́ pé mi ò ní máa yára fún un. So that ájẹ́ kí n ní sùúrù fún nǹkan yẹn.